A kú dédé àkókò yìí. Ìbéèrè, ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lọ́jójúmọ́? Hmm ìdáhùn, mo maa ń wo ojú àwòrán mi bí i ìgbà márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí mo bá ṣe rí ààyè sí lọ́jọ́ kan. Tí n bá ní ǹkan tí mò ń ṣe mo lè wó ju bẹ́ẹ̀ lọ, tí mi bá ní ǹkan tí mò ń ṣe, mo dè lè mo wó ju bẹ́ẹ̀ lọ.